Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi ní agogo mẹ́fa ìrọlé. Tí mo bá dẹ̀ ti jẹ oúnjẹ alẹ́ yẹn, ó di ọjọ́ kejì kí n tún tó jẹ oúnjẹ mi. Ago mẹ́fa ìrọlé ni mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi, mo dẹ̀ máa ń jẹ oúnjẹ kékeré.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí ó wù mí láti kọ́ ni èdè Japanese àti èdè French. Nítorí wípé èdè French, èdè tí wọ́n má ń sọ káàkiri ayé ni. Ó ma wù mí kí ń kọ́ èdè French dáadáa. Ó wà nínú àwọn èdè tí mo fẹ́ kọ́.

Nígbà wo, nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ìgbà tí mo lọ sí ilé wọn. Mo sọ fún wọn wípé kí wọn pàdé mi nílé tí wón bá ti parí ní ilé. Ígbà náà ni mo padà kẹ̀yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ pẹ̀lú olórí iṣẹ́ mi ò dánmọ́rán gan. Mo nífẹ̀ẹ́ wọn gidi gan, àwọn náà sì nífẹ̀ẹ́ mi nítorí pé kí ni, mo jẹ́ ọmọ tó ní ọ̀yàyà, mo dẹ̀ jẹ́ ọmọ tó máa ń pọn wọn lé gan ní gbogbo ìgbà.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kí má lọ sí ilé ìṣẹ̀mbáyé nítorí pé kí ni? Nítorí pé ìṣẹ̀mbáyé gangan ni nǹkan tí ó, tí ó dá gbogbo wa sáyé. Ibẹ̀ gangan la ti ṣẹ̀ wá. So bẹ́ẹ̀ ni mo fẹ́ràn kí má lọ sí ilé ìṣẹ̀mbáyé.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mo rẹ̀ fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ ní gbogbo ìgbà, nítorí pé kíni tí mo bá ti lò kò ní jẹ́ kí àwọn tó wà ní àyíká mi kó gbọ́ nǹkan tí mò ń sọ. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ ó dára púpọ̀ láti máa lò.

Irú kọ̀m̀pútà wò ní o ní? Kọ̀m̀pútà tí mo máa ń lò jùlọ ni kọ̀m̀pútà laptọ́ọ̀pù. Laptọ́ọ̀pù ni mo máa ń lò láti fi ṣe gbogbo àwọn iṣẹ́ mi. Bí mo bá dẹ̀ ti ṣíṣe mi tán, ohun nà ni mo máa n fi máa ń print ẹ pẹ̀lú printer mi.

Báwo ni ìwo ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Tí mo bá ní ìṣòro tí mo bá fẹ́ kojú ní iṣẹ́ tí ò bá ti yé mi, mo máa ń bi àwọn ọ̀gá tí ó jù mi lọ kí wọ́n sì tọ́ mi sọ́nà bí màá ṣe kojú ìṣòro mi. Tí wọ́n bá ti ṣàlàyé rẹ̀ fún mi àti kojú ìṣòro yẹn, yóò di pẹ̀tẹ́lẹ̀ fún mi.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sìn? Tí mo bá sìn, mo máa ń dúpẹ́ fún Ọlọ́run ni, mo sì nílò láti fi ọwọ́ bo ẹnu mi kí àwọn tí ó wà lẹ́gbẹ̀gbẹ́ mi kí ó má ba à ta sí wọn lára. Nítorí pé kíni ìmọ́tótó ló dára jùlọ láti máa fi ọwọ́ bo ẹnu tí ẹyan bá sìn.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Mo máa ń tọrọ àforíjì ní ọ̀wọ̀ ẹni tí mo bá ṣẹ̀. Máa sọ fún wípé kí ó má bínú wípé àṣìṣe ni. Tí n bá dẹ̀ ti tọrọ àforíjì, màá sọ fún pé kó dárí ẹsẹ̀ mi jin mi, yóò sì dárí ẹsẹ̀ mì jin mi.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Ni gbogbo ọjọ́ ìsinmi ni mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi. A ṣì fi wo tẹlifíṣànù, ta bá ti wo tẹlifíṣànù tán, a da wa, a sáwàdà, a sì dọ̀wẹ̀kẹ̀. Bí mo ṣe máa ń lo àkókò mi nìyẹn lọ́jọ́ tí mo bá tí ráyè tí mo bá wà nílé.

Yàrá wo nínú ilé ni o fẹ́ràn jùlọ? Yàrá tí mo fẹ́ràn jù lọ nínú ilé ni yàrá tó jẹ́ yàrá tèmi gan gan. Nítorí pé kíni èmi nìkan moní àǹfààní láti wà ní yàrá náà. Kò sí ẹnikẹ́ni tó máa ń wọ yàrá náà. Àyàfi èmi nìkan tí mo ni yàrá mi. Nítorí bẹ́, yàrá tí, yàrá tèmi nìkan ni yàrá tí mo fẹ́ràn jù lọ. Nítorí pé òun ni yàrá tó jẹ́ yàrá tèmi.

Ṣé o ti ṣìnà rí? Bẹ́ẹ̀ ni mo ti ṣìnà rí. Ó ní ọjọ́ kan tí mò ń jáde lọ, èmi àti àwọn ọ̀rẹ́ mi. A kò mọ ibi tí à ń lọ àbí kí n sọ wípé a rántí ibẹ̀ dáadáa mọ́. Kàkà tí a fi béèrè, a béèrè, a kàn ṣa ń lọ ni. Ka tó wí ka tó fọ̀, ẹni tá ń wá lọ bó ṣe pè wá nù. A sọ fún un ibi tá wà, ó sọ fún wa wípé, à à ti ṣìnà. A ní láti ṣe kíni, a ní láti padà sẹ́yìn pátápátá. Ka wá ṣè, a wá ṣẹ̀ṣẹ̀ wá lọ pa, a wá ṣẹ̀ wá lọ síbi ọ̀nà tí ó sọ pé ó tọ́ kí á gba.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí mi ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì sí mi púpọ̀ jù. Nítorí pé kí ni èmi ò ṣábà ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Èmi ṣe ẹni tó kúndùn láti máa ṣe ayẹyẹ àjọyọ̀ ọjọ́ ìbí. Tó bá ti di ọjọ́ ìbí mi, ǹkan lókè tí mo máa ń ṣe ni pé mò kàn máa ń ṣàdúrà. Tí mo bá ti ṣàdúrà, ó ti tán. Èmi e tí ẹ jẹ́ ká àwon eyan mọ̀ wípé mo ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Ǹkan eyokan tí mo kàn mọ̀ tí mo máa ń ṣe ni wípé mo máa ń ṣàdúrà tó bá ti di ọjọ́ náà.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi nítorí pé ìgbà kan bẹ́ẹ̀ tí mo lọ wò ó ní ọ̀dọ̀ àwọn tí a máa ń bá yàn wò. Àmì ìràwọ̀ tèmi ni àmì ìràwọ̀ omi. Won de ni wipé omi ni ó lágbára jù nínú gbogbo àmì ìràwọ̀. Omi ní àmì ìràwọ̀ omi ó ní agbára láti pa gbogbo àmì ìràwọ̀, kì bá jẹ iná, kì bá jẹ ko, kì bá jẹ iná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Báwo ni ìwọ ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ni wípé tí mo bá ti rí àwọn ìṣòro kan tí mi lè dákójú níbi iṣẹ́, màá béèrè ní ọwọ́ àwọn tó jẹ́ ọ̀gá tèmi lẹ́nu iṣẹ́. Wọ́n máa ṣàlàyé fún mi bí màá ṣe kojú rẹ̀. Tí ó bá sì tún yé mi, màá lọ sí orí ẹ̀rọ ayélujára, màá tún béèrè nípa rẹ̀ kí n lè bá mọ̀ bí màá ṣe ṣe ìtàko rẹ̀ dáradára.